Bẹ́ẹ̀ni mo mọ̀, ní ìdojúkọ a máa ń fi da ọkọ̀ dúró nígbà mìràn sí àmì ìlànà òpópó àti ìtọ́sàná tó wà níbẹ̀. Àwọn ọ̀nà pàtàkì tí a fi ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ ni wọ̀nyí: Àmì, àmì bí, bí stop, bí a bá wà áro ko gbogbo ọ̀dà, fítìnì ìtọ́sàná òpópónà kópa dá ọkọ̀ dúró. Òfèfé múra láti dúró. Àlàwọ̀ ewé lè lọ ọlọ́pàá òpópónà. Bí ọlọ́pàa bá ń to ṣoná, ohun tí ó bá sọ tàbí fìtọ̀ mọ́ náà, àwọn èrò rẹ̀ ni a gbọdọ̀ tènìyàn. Ni kúkúrú, dídá ọkọ̀ dúró ní ìdojúkọ jẹ́ fún àgbo gbogbo ènìyàn lórí òpópónà. Ṣé o fi kí ìsàlàyé, ìsàlàyé dúró ní, ní ìdojúkọ jẹ́ fún àgbo gbogbo ènìyàn?

Ṣo fẹ́ so, mo fẹ́ràn coffee tàbí tea? Ah, tea ni èmi fẹ́ràn. Nítorí pé mi ò f, mi ò fẹ́ràn coffee púpọ̀. Èmi fẹ́ràn tea dáradára, mi ò dẹ̀ fẹ́ràn coffee. Tea lèmi fẹ́ràn. Èmi fẹ́ràn kemi máa mú tea lójoojúmọ́. Èmi ò fẹ́ràn kí ń máa lo coffee lára. Tèmi bá ti rí tea ó dá fún mi dáradára, èmi ò fẹ́ràn tea.

Gẹ́gẹ́ bí i ìmọ̀ ẹ̀rọ ayélujára, èmi kì í ní ìgbàgbọ́ tí kára mi, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí àṣà, ìtàn ìdílé tàbí ìrírí tí wọ́n ní. Díẹ̀ nínú wọn gẹ́gẹ́ bí i ìkilọ̀ tàbí ìtọ́sọ́nà. Nígbà tí àwọn mìíràn ṣe fi ìwọ̀gbóná ṣàyansí ṣàyànwá ọ̀rungbọ̀mú. Ní ìparí, ó dáa lórí ẹ̀, ẹnìkan. Ohun, ohun tó tù máa ń gbé wa ṣe yí pé ṣe ìfihàn ọwọ́ ní ìparí tó lọ rí ẹnìkan. Ohun tó máa ń ṣe ọ̀pọ̀ ènìyàn máa ń gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torí pé wọ́n ti dàgbà, wọ́n ti dàgbà mọ́ nínú rẹ̀. Àwọn àgbàlagbà máa ń sọ pé irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí i ìkilọ̀ láti de, láti da ènìyàn dúró kúrò nínú ewu tàbí ìṣe tí ó kọ dára. Àpẹẹrẹ ni pé wọ́n lè sọ pé kí kúrò ní alẹ́ tàbí fífi ǹkan kan ṣe ẹrẹ́, ẹrẹ́ lẹ̀ fa àbájáde búburú, àbájáde búburú. Ni ọ̀nà, ní ọ̀nà náà àwọn, àwọn máa ń fi ìgbàgbọ́ pé púpọ̀ nínú ìgbàgbọ́ wọ̀nyí jẹ́ àṣà, àṣà àti ìtàn ìgbàanì. Kí a ṣe ohun tí a lè fi rí mú pẹ̀lú sáyẹ́ǹsì. Wọ́n sọ yí pé ohun tí à ń pè ní àrùn àríyànjọ́ rere tàbí ìrìnàjò búburú lájẹ àbájáde ìwọ̀n ènìyàn náà fúnra rẹ̀. Síbẹ̀ bóyá ènìyàn gba gbogbo tàbí kì í gba gbogbo ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kì ń so wípé ipa pàtàkì nínú àṣà yoòbá àti ìgbẹ́ṣẹ̀ ayé. Ìtẹ́lọ̀rùn àti ìbọ̀wọ̀ fún ohun tí, tí ò ṣe téẹni kò dára rárá.

Èmi máa ń rà nǹkan ní ilé ìgbafẹ́, restaurant. Mo máa ń rà àwọn nǹkan bí ọṣẹ, ìpara àti àwọn nǹkan tí mo nílò láti lò. Mo máa ń rà àwọn nǹkan tí mo ní, tí mo nílò ní ilé àti ní ibi iṣẹ́. Mo máa ń rà àwọn nǹkan bí aṣọ, bàtà àti àwọn nǹkan wúlò mìíràn tí mo mọ̀ pé ó máa ṣe ànfàní fún mi àti àwọn, àwọn tọkù mi àwọn, àwọn family mi. Mo máa ń rà nǹkan bí, bí báàgì, bàtà olówó ńlá ní àwọn, ní àwọn store ńlá, ńlá, ńlá bí Shoprite ní Nàìjíríà ní Lagos. Mo dẹ̀ ṣì máa ń rà àwọn nǹkan kéékèèké bí búrẹ́dì, búrẹ́dì, omi àti nǹkan mìíràn kíi tó jẹ́ kéékèèké ní ilé, ní àwọn agbègbè wa tó máa n tá ní àwọn agbègbè wa. Mo dẹ̀ máa ń rà àwọn aṣọ, àwọn native wear, àwọn aṣọ tiwantiwa ní àwọn ọjà bí ọjà Balogun, ọjà àà ọjà Èkó. Ibe mo tí máa ń ra gbogbo nǹkan tí mo nílò.

Èyí ni, èyí ni ètò ìjọ̀rọ̀ fún ìṣẹ́ju. Èmi máa ń kíni nǹkan náà tòdò mi, kíni ẹ máa ń lò fi gbọdọ̀ tọ́jú nǹkan náà wá. Ọ̀pọ̀ ènìyàn máa ń wo eekannáà gẹ́gẹ́ bí ẹwà nìkan, ṣùgbọ́n eekannáà tún jẹ́ àmì ìlera wa.

Èmi máa ń wo ojú àwọ̀n ní àwọn ìgbà ní ojúmọ́ bí i ìṣẹ́jú, ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́wàá àbí ìgbà tó bá yẹ tá a máa ń wo ojú àmoran wa. A máa, mo de sì máa ń wo oríṣiríṣi fíìmù tá a máa ń wò nibi bayìí tó máa ń jẹ́ kí a máa fẹ́ràn láti máa wo ojú àwọ̀n ní gbogbo ìgbà. Ká máa wo platform bí i YouTube, Netflix lórí ẹ̀

Mo fẹ́ran oúnjẹ tó ní ata torí pé ó máa ń mú oúnjẹ dùn sí. Ata ń fún oúnjẹ ní ìtẹ́wọ́gbà àti ohun tó dára. Ọ̀pọ̀ oúnjẹ Yorùbá kò pé láìsí ata díẹ̀ nínú, nínú rẹ̀. Ilé wa a máa ń lo ata nínú ọbẹ̀, ìrẹsì àti nínú oúnjẹ. Ata jẹ́ apakan àṣà, àṣà oúnjẹ wà gẹ́gẹ́ bí Yorùbá. Ó ṣòro fún mi láti jẹ oúnjẹ, ó ṣòro fún mi láti jẹ oúnjẹ tí kò ní ata rárá. Ṣèbí kí a ṣe gbogbo ènìyàn kò ná, ló lè fara da ata púpọ̀. Àwọn kan máa ń rí ìṣòro nínú tàbí ìgbóná ara lẹ́yìn tí wón bá jẹ ata. Nítorí èyí, ó yẹ kí a máa jẹ ata níwọ̀nba. A tún lè fi àǹfààní fún ìlera bí bá, bá jẹ dáadáa. Ó lè ran ara lọ́wọ́ láti tún jẹ oúnjẹ kalẹ̀ dáadáa. A tún lè mú kí ènìyàn túntún tàbí tún ọrùn jáde. Nígbà mí, mo máa ń dín ìyẹ́ ata kúrò nínú oúnjẹ mi. Mo ṣì, mo ṣì máa ń ṣe láti dáàbò bo inú mi kúrò lọ́dọ̀ ìgùra. Ìlera ṣe pàtàkì ju oúnjẹ dúdù lọ. Àwọn ènìyàn kan fi ata rárá, wọ́n fi ń ṣe oúnjẹ tí kò ní ata. A gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àsọyẹ ènìyàn kọ̀ọ̀kan kí a máa ṣe pàtàkì jùlọ ni pé ká ká jẹ oúnjẹ tó dára fún ara wa. Ni, ní ìparí, èmi mo fẹ́ran oúnjẹ tó ní ata ṣùgbọ́n níwọ̀nba ní ọ̀dọ̀tọ̀dọ̀ mí torí pé ata tó wà tí pọ̀ jù kò da fún ọmọ ènìyàn. Mo fẹ́ran oúnjẹ tí ó ní ata torí pé ata mú oúnjẹ ní ìtẹ́lọ́rùn púpọ̀ síi. Nígbà tí mo bá jẹ oúnjẹ tó, tó kò ní ata, mo máa ń rí bí ẹni pé nǹkan kan kùnbẹ̀ láti fi sínú ẹ̀ ata fún oúnjẹ ní adùn láti àwọn tó ń fa ojú. Ni àṣà Yorùbá, ata jẹ́ nǹkan pàtàkì nínú.

Ice cream jẹ́ ọ̀kan lára oúnjẹ ìtútù tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn gan. Ó máa ń fún ènìyàn ní ayọ̀ páapaa nígbà tí owo bá pọ̀. Ọ̀pọ̀ adùn ló wà nínú ice cream, èyí sì ń jẹ́ kí ń yàn sọ́rọ̀. Nígbà mii, adùn ice cream tí mo fẹ́ràn jù lọ ni adùn vanilla. Mo fẹ́ràn vanilla torí pé adùn rẹ̀ ò mú kí n ja. Vanilla kì í ṣe adùn tí ń ta gígùn, ṣùgbọ́n ó máa ń tú inú ẹnu dùn lọ́ralọ́ra. Ni gbogbo ìgbà tí mo bá jẹ vanilla ice cream, mo máa ń rí ìtùnú nínú rẹ̀. Adùn vanilla rán mi létí nípa ìgbà kékeré tí mo wà, ó máa ń fún mi ní ìmọ̀lára ìsinmi àti ìdákẹ́jẹ́. Síbẹ̀, vanilla kì í ṣe adùn kan tó sọ̀sọ̀ tí mo fẹ́ràn. Mo tún fẹ́ràn adùn ṣokoléètì gan. Chocolate ice cream ni adùn tó jinlẹ̀ tó sì ń kan ẹnu dáadáa. Ni ìgbà tí mo bá jẹ chocolate ice cream, mo máa mọ̀ pé mo ń jẹ oúnjẹ adùn gidi. Adùn ṣokoléètì mú ẹnu ènìyàn dùn, ó sì lè dín ìbànújẹ́ kù. Eyí ló fi jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn náà yan ṣokoléètì gẹ́gẹ́ bí adùn àyan fẹ́ràn. Adùn ṣíro, ó tún jẹ́ ọ̀kan lára adùn tí mo fẹ́ràn. Adùn stírọbẹrì. Adùn stírọbẹrì ní ìdápọ̀ ìtútù àti ìka díẹ̀. Ó dára fún àwọn tí kò fẹ́ ǹkan tó dùn jù lọ. Nígbà mii, mo máa ń yan adùn tí ó tó da lórí ẹ̀ṣọ́. Adun bii máńgò, pineapple àti coconut máa ń dùn gan. Àwọn adùn wọ̀nyí jẹ́ kí ice cream dàbí ǹkan àdáyébá. Mo rí pé yiyàn adùn ice cream saábà máa ń da lórí ìmọ̀lára ènìyàn. Ni ọjọ́ kan, ènìyàn lè fi adùn lórí.